Èyí tí mo fẹ́ràn nínú coffee àbí tea òun ni tea. Nítorí pé mo máa ń rò pé coffee àwọn àgbàlagbà ni wọ́n máa ń mu. Mi ò mọ ó, ṣùgbọ́n nǹkan tí èmi ń lérò ni yen wípé kò kín dùn dáadáa bíi tea. Àbí bóyá ìlú tí èmi sì ń gbé, òun ni a ti máa ń mu tea tó máa ń dùn tí coffee ò dẹ̀ kín dùn. Boya ti n bá dé ìlú bómì, bóyá mo máa fẹ́ràn coffee ju tea lọ. Ṣùgbọ́n ní ilú ibi tí èmi wà lọ́wọ́ báyìí, mo fẹ́ràn kí n máa mu tea ju coffee lọ. Nítorí mo léro wipé tea ma ń dùn lọ́dọ̀ wa níbí ju coffee lọ. Ṣùgbọ́n kò ṣi éyí tí mi ò lè mu nínú méjèèjì tí ó bá sàtì dùn. Torí èmi ò fẹ́ràn nǹkan tí kò bá, tí kò bá dùn. Mo fẹ́ràn nǹkan tó dùn púpọ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń mu nǹkan tí ó dùn o.

Oríṣìíríṣìí ìmọ̀ tuntun ni mo fẹ́ kọ́ fún iṣẹ́ tí mo ń ṣe. Mo fẹ́ kọ́ bí màá ṣe máa ran àwọn èèyàn ní ọwọ́, láì kìí ṣe wípé bóyá mo da ẹbí lé wọn lórí. Mo fẹ́ kọ́ nípa bí màá ṣe máa dáhùn àwọn ìbéèrè ey, ẹ̀rọ ayélujára láì kí, láì, tí mo ṣe lè dáhùn àwọn ìbéèrè oríṣìíríṣìí lórí ẹ̀rọ ayélujára náà fún àwọn èèyàn tó pọ̀ tí láì gba àkókò púpọ̀ rárá. Mo fẹ́ kọ́ oríṣìíríṣìí ìmọ̀ ẹ̀rọ ayélujára, mo fẹ́ kọ́ bí màá ṣe máa lo àwọn íńtánẹ́ẹ̀tì tí màá máa lò láti fi ran àwọn èèyàn lọ́wọ́. Mo fẹ́ mọ bí mo ṣe lè ní nǹkan tí mo lè máa kọ́ tí àwọn èèyàn ó nífẹ̀ẹ́ sí, tí màá fi máa gba owó ní orí ẹ̀rọ ayélujára. Mo fẹ́ kọ́ gbogbo e papọ̀ mọ́ra wọn.

Nígbà tí mo fi wà ní kékeré, mo máa ń sáré tí a bá ṣe ìdíje ní ilé ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n ó ti pẹ́, ó ti ṣe díẹ̀ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀, òní mo sáré gbẹ̀yin. Ó ti pẹ́, ó ti ń lọ bí i ọdún mẹ́rìndínlógún sẹ́yìn tí mo ti sáré gbẹ̀yin. Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn eré sísá nitorí pé mo ṣàkíyèsí pé tí mo bá sáré, ó máa ń rẹ̀ mi gidigan àti wípé gbogbo ẹsẹ̀ mi, gbogbo itan, ó máa ń ro mí. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn eré sísá. Mi ò kín sáré, mi ò kín sáré, mi ò mọ eré sá dáadáa. Ṣùgbọ́n nígbà tí mo wà ní kékeré, mo sáré dáadáa tí a máa fi ń ṣe ìdíje ní ilé ẹ̀kọ́ tí mo lọ. Ṣùgbọ́n ó ti pẹ́, ó ti ṣe díẹ̀ sẹ́yìn. Nísìnyi mi ò mọ eré sá dáadáa mọ́. Mi ò tíẹ̀ lè rán tí ìgbà tí mo sáré gbẹ̀yin. Ó ti ṣe díẹ̀. Mi ò fẹ́ran eré sísá.

Èmi ò kí ń sábà jẹun ní ọ̀sán, ṣùgbọ́n ìgbà mí tí mo bá máa jẹun lọ́sàn, mo lè jẹ ìrẹsì àbi kí n jẹ iṣu àti ẹyin. Ìgbà mí mo máa ń jẹ ẹ̀wà, ṣùgbọ́n mi ò kí ń ṣe èèyàn tí ó sábà jẹun lọ́sán torí kò mọ̀ mí lára láti kékeré. Tí bá ti jẹun láàárọ̀, mi ò ṣábà jẹun lọ́sán, màá sì jẹun ní alẹ́. Oúnjẹ ọ̀sán ò ṣe dandan torí bí wọ́n ṣe tọ wa láti kékeré, àwa kìí sábà dáná ní ọ̀sán torí nígbà yẹn, ìyá wa ó sọ fún wa wípé òun lè dáná láàárọ̀, kòún dáná lọ́sán, kòún tún dáná lálẹ́. So, nǹkan tí ó ti mọ̀ mí lára láti ìgbà tí mo ti wà ní kékeré ni, mi ò kí ń jẹun ní ọ̀sán, mi ò mọ oúnjẹ ọ̀sán jẹ ṣùgbọ́n ìgbà mí tí mo bá rí, mo máa ń jẹun, màá jẹun ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan. Ti màá jẹ iṣu, màá jẹ ẹ̀wà, màá sì jẹ dòdò nígbà mí. Kì lí ṣe gbogbo ìgbà ni mo ń jẹun lọ́sán.

Àwọn ohun èlò oríṣiríṣi òun ni a máa ń lò níbi iṣẹ́ mi. A máa ń lo kọ̀ǹpútà tí a máa ń lò láti fi ṣiṣẹ́. A ń lo àga tá jòkó lé. A ń lo tábìlì tí à ń gbé àwọn kọ̀ǹpútà òun lé lórí. A sì ń lo èyí tí a fi, èyí tí wọ́n fi ń gba, ta fi ń gba ohun. Pátákì jù lọ, òun ni ohun wá. Nítorí ohun wá òun ni a ń lò láti fi bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Àìmọye nǹkan mi tí ó wà níbi iṣẹ́ náà tí ó ní wúlò. Ẹ̀rọ amúnútutù náà a ń lò níbi iṣẹ́ wa nítorí irú ibi tí a wà tí orú bá ti pọ̀ jù, àwa náà ò ní lè ṣiṣẹ́ dáadáa. A sì tún ń lo, kí ni mo rí tí a tún ń lò níbi iṣẹ́? Oríṣiríṣi nǹkan la ń lò. Ó tó pọ̀ dáadáa níbi iṣẹ́ torí ó ṣe pàtàkì. Láìṣẹ́ wí pé bóyá mò gbàgbé ǹkan kan. Àwọn èyí tí mo ti sọ yìí òun ni mo ríi tí a ń lò jù.

Mi, mi ò kí ń sábà lọ sí ibi orin. Mi ò sábà lọ sí ibi tí wọ́n ti ń kọ orin nítorí pé mi ò kí ń ráyè púpọ̀. Mo ṣè, mo fẹ́ràn kí máa wó lójú amóhùnmáwòrán ṣùgbọ́n mi ò kí ń lọ síbi tí wọ́n ti ń kọ orin nítorí pé èrò máa ń sábà pọ̀ níbẹ̀. Tí ibi tí èrò bá sì pọ̀ sí, èmi ò fẹ́ràn láti máa lọ síbẹ̀ nítorí pé mo jẹ́ èèyàn tí ojú máa ń ti. Ojú bá ń ti èmi tí bá wà níbi tí èrò bá wà, mi ò ní lè gbádùn ara mi dáadáa. Nítorí ẹ, mi ò kí ń sábà lọ sí ibi orin. Bóyá tó bá níbi tí wọ́n ti ń kọ orin tí èrò ti pọ̀ tí mo mọ̀ wípé kò ní sí ojú púpọ̀ tí ó máa wò mí níbẹ̀, mo lè lọ síbẹ̀. Ṣùgbọ́n báyìí mi ò fẹ́ràn kí má lọ sí ibi orin nítorí èrò máa ti ń pọ̀ jù níbẹ̀. Bóyá lórí ìlú tíwa ṣe ni èrò ti ń pọ̀, mi ò mọ̀. Nítorí ẹ, mi ò ń lọ síbi tí wọ́n ti ń kọ orin.

Mo fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn tó bá súnmọ́ mi, àwọn ẹbí mi, bí ìyá mi, àǹtí mi, àbúrò mi, ẹ̀gbọ́n mi, àwọn olólùfẹ́ mi ni mo fẹ́ràn láti máa ṣe ọjọ́ ìbí mi pẹ̀lú wọn. Nítorí pé mi ò kí ń ṣe èèyàn tí ó fẹ́ràn ibi tí èrò tó bá pọ̀jù tó bá wà àti rí, mo sì máa ń rí dájú wípé àwọn tí wọ́n ṣe pàtàkì sí mi jù lọ, èmi àti wọ́n ni a jọ ṣe àjọyọ̀ náà. Bí mo ṣe fẹ́ràn kí máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn. Ìgbà mí tí mo bá rí pé bóyá mi ò sí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi tí mo dá wà, èmi nìkan ṣọ́ náà ni màá ṣe ọjọ́ ìbí mi níbi tí mo bá wà. Mo lè lọ ilé oúnjẹ kí n ra oúnjẹ, kí n ra nǹkan tí màá mu, kí n gbádùn ara mi ní èmi nìkan. Ṣùgbọ́n tí bá jẹ́ wípé mo wà ní tòsí ibi tí àwọn mọ̀lẹ́bí mi wà, a jọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí náà ni. Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn, ó níṣe pẹ̀lú irú ènìyàn tí ó bá jẹ́, bí ènìyàn náà bá ṣe súnmọ́ mi sí. Ní ìlú ibi tí èmi ti wá, ọmọ Yorùbá ni mí, a ò kí ń gba ọwọ́ àgbàlagbà. Tí a bá gba ọwọ́ àgbàlagbà, a máa kúnlẹ̀ orúnkún méjèèjì láti gba ọwọ́ náà. Tó bá jẹ́ wípé bí ọ̀rẹ́ àbí bí ẹgbẹ́ èèyàn ni, ẹ̀yan ó bá a lọ́wọ́ dáadáa, a sì di maara wa. Tó bá wá jẹ́ wípé bí ẹni tó kéré sí yàn, tí ọ̀un na bá gba ọwọ́ lọ́wọ́ èèyàn, a tẹ̀ fún yàn. Nílẹ̀ Yorùbá, a ò kí ń gba ọwọ́ àgbàlagbà. Ó níṣe pẹ̀lú bí ẹni náà bá ṣe jẹ́ sí yàn ni èèyàn ṣe máa gba ọwọ́. Bí ó ṣe rí nìyẹn, kì í ṣe gbogbo ọwọ́ àwọn èèyàn náà ni èèyàn máa ń gba. Ó ní àwọn kan tí ó jẹ́ wípé èèyàn pàtàkì ni wọ́n. Ẹ̀yan o kan le dúró lewọ́n lórí láti gba ọwọ́ wọn.

Mo fẹ́ràn láti máa jẹ èso ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn láti máa jẹ èso mọ́ngònro Kò séyì tí mi ò le jẹ nínú gbogbo ẹ̀. Mo láì, mo fẹ́ràn oríṣìíríṣìí èso ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jùlọ èso ọ̀gẹ̀dẹ̀ ni. Mo le jẹ ọ̀gẹ̀dẹ̀, mo lè fi sé oúnjẹ, àárọ̀, ọ̀sán àti alẹ́. Mo fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀ púpọ̀. Oríṣìíríṣìí èso ọsàn, mo má ń mu ọsàn náà dáadáa ṣùgbọ́n mi ò kí mọ ọsàn tó bí mo ṣe ń jẹ ọ̀gẹ̀dẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, àwọn tí a jọ ń gbé ládùúgbò. Nítorí pé màámi ní ìsọ̀ ibi tí a ti ń ta oúnjẹ. Níbi ìsọ̀ náà oríṣìíríṣìí àwọn èèyàn ló máa ń wá láti àdúgbò wá sí ọ̀dọ̀ wa láti wá ra oúnjẹ. Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń wá bá wa rajà tí a sì máa ń sọ̀rọ̀. Fún torí, torí wípé ìyá mi ní ìsọ̀ ní tòsí, mo mọ àwọn ará àdúgbò mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọ́n ni mo mọ dáadáa o. Àwọn kan wà tí ó jẹ́ wípé a kì í sábà sọ̀rọ̀, àwọn kan sì wà tí àwọn yìí tí ó sún mọ́ mi, mo mọ wọ́n dáadáa.

Oríṣiríṣi ǹkan ni mo máa ń kó sí àpò ọwọ́ mi nítorí pé obìnrin ni mí. Ìgbà míràn màá fi ẹrọ̀ ibáńni sọ̀rọ̀ mi síbẹ̀, màá fi ago síbẹ̀, màá fi ẹ̀gbà ọwọ́ síbẹ̀, màá fi ẹ̀gbà ọrùn síbẹ̀, màá fi ìbòrùn síbẹ̀, màá fi ohun tí mo fi ń tọ́ tẹ̀ màá fi síbẹ̀, màá fi owó mi síbẹ̀, màá fi àtíkè síbẹ̀. Àwọn ǹkan pọ̀ lóríṣiríṣi tí mo máa ń fi sí inú àpò mi. Àpò ọwọ́ mi bó bá ṣe tóbi síi ni ǹkan tí ó wà nínú ẹ náà ṣe máa pọ̀ sí. Tí mo bá gbé àpò ọwọ́ tó jẹ́ kékeré, ǹkan tí ó máa gbà òní ju ẹrọ̀ báńni sọ̀rọ̀ mi àti owó mi lọ. Ìgbà mìíràn tí ó bá sì tóbi, màá fi oríṣiríṣi ǹkan sí. Ìgbà mìíràn tí n bá ra èso, mo máa ń fi sínú àpò ọwọ́ mi náà. Oríṣiríṣi ǹkan ni mò ń fi síbẹ̀.

Ọjà tuntun yóò jáde ní ọ̀sẹ̀ tó ńbọ̀, ọ̀sẹ̀ tó ńbọ̀ ní ọjọ́ kejì, ọjọ́ ajé, ọun ọjà tuntun yóò jáde, oríṣiríṣi ọjà ní ó sì jáde. A rí iṣu, a rí ǹkan, ǹkan oúnjẹ, ohun iṣẹbẹ, ata, epo. Tí a bá lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó ńbọ̀ ní ọjọ́ ajé, ọun ọjà tuntun yóò jáde. Oríṣiríṣi àwọn èyàn ní ó wà láti ìlú oríṣiríṣi láti wá ra ọjà náà. Ọjọ́ tí ọjà bá, ọjà tuntun bá jáde báyẹn àwọn èyàn ma n pọ̀, oríṣiríṣi láti àwọn ìlú kéréje kéréje tó bá wà tuntun yóò jáde. Tèyin náà bá fẹ́ bá wa ra ọjà, ẹlẹ́wà bá wa ra torí ìyá mi náà wà lára àwọn tí ó n ta ọjà níbẹ̀. A n ta aṣọ, a n ta ẹ̀ṣọ́, a n ta bàtà, a n ta ago, oríṣiríṣi ẹ̀ṣọ́ ní a n ta.

Bẹ́ẹ̀ni dáadáa, mo lè dúró ọ̀sẹ̀ méjì láì lo ẹ̀rọ ayárabíàṣá. Ìgbà mìíràn wà tí kò bá sí owó lórí fóònù mi tí màá fi lò àbí kó jẹ́ wípé kò sí iná ní orí fóònù mi láti lo ẹ̀rọ ayárabíàṣá torí kì í ṣe gbogbo ìgbà ohun la máa ń ní iná nílú ibi tí èmi wà. Wọ́n máa ń mú iná wá, wọ́n máa ń mú iná lọ ni. Tí iná ò bá sí, kò sí bí a ṣe fẹ́ lo ẹ̀rọ ayárabíàṣá nígbà tí fóònù náà bá ti kù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà iná máa ń wà àmọ́ mi ò lè ṣe é. Tí iná bá wà tí mo bá sọ wípé mi ò fẹ́ lo ẹ̀rọ ayárabíàṣá, mo lè ṣe é. Mo ti ṣe rí dáadáa, mo ti ṣe é fún bí i ọ̀sẹ̀ méjì rí. Kò n se ǹkan tó le fún mi láti ṣe rárá, mo lè ṣe é dáadáa.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé mo jẹ́ èèyàn tí ojú máa ń tì. Nítorí ẹ̀ ni mi ò ṣe fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Ojú máa ń tì mí íbi tí èrò bá pọ̀ sí, mo lè má lè ṣiṣẹ́ dáadáa níbẹ̀. Ṣùgbọ́n tí mo bá rí wipé mi ò ní ǹkan tí mo fẹ́ ṣe sí, tí Ṣẹ bá gbé mi lọ ìta gbangba, màá ṣe é níbẹ̀. Ṣùgbọ́n tí mo bá le mú èyí tó wù mí níbẹ̀, màá sọ wípé mi ò fẹ́ iṣẹ́ ìta gbangba nítorí pé mo jẹ́ èèyàn tí ojú máa ń tì. Níbi tí èrò bá ti pọ̀ níta gbangba, mi ò kín fẹ́ sọ̀rọ̀ dáadáa níbẹ̀. Nítorí ẹ̀ ni mi ò ṣe fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Ṣùgbọ́n tí mo bá rí iṣẹ́ sí ìta gbangba tí yóò sanwó fún mi dáadáa, màá ṣe é. Ṣùgbọ́n mi ò ṣe iṣẹ́ ìta gbangba. Àwúkọ́.

Mo máa á àìmọye àwọn nǹkan ni mo ń rántí dáadáa nígbà ọmọdé mi tó jẹ́ nǹkan tí mi ò lè gbàgbé tí ó sì máa ń pa mí lẹ́rin púpọ̀ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ránti. Àra awon nǹkan náà ni ìgbà tí mo wà ní ọmọdé, mo fẹ́ràn oúnjẹ púpọ̀, mo fẹ́ràn oúnjẹ, mo máa ń jẹun dáadáa, mo sì tóbi dáadáa. Àwọn èèyàn máa ń pè mí ní ọ̀rọ̀bọ̀ nígbà tí mo fi wà ní ọmọdé. Mo sì ní ọ̀rẹ́ oríṣiríṣi. Mo rántí wípé nígbà yẹn mo fẹ́ràn láti máa jẹ ẹja díndín. Ó ní ọjọ́ kan tí a lọ ra ẹja èmi àti ọ̀rẹ́ mi nígbà tí mo wà ní ọmọdé. Mi ò tí lè ju ọmọ ọdún méje àbí mẹ́jọ lọ nígbà náà. Mo lọ ra ẹja díndín. Ìyá mi sì ti máa ń sọ fún mi wípé kí n má jẹ ẹja díndín mọ́ ṣùgbọ́n mi ò gbọ́. Ó wá ní ọjọ́ yìí tí mo mú owó mi mo lọ fi ra ẹja díndín. Nígbà tí èmi àti ọ̀rẹ́ mi ń padà bọ̀ wá láti ibi tí a ti ra ẹja ni a rí ìyá mi tó yọ lọ́kan tó ń bọ̀. Bí ìyá mi ṣe yọ lọ́kan tó ń bọ̀, èmi àti ọ̀rẹ́ mi a sáré ju ẹja ọwọ́ wa nù. Bẹ́ẹ̀ la sáré bu yẹpẹ́ sẹ́nu nítorí pé ọmọdé ni wá nígbà yẹn. A mọ̀ wípé tí a ti rò wípé tí a bá bu yẹpẹ́ sí ẹnu, ẹja yẹn ò ní rùn ní ẹnu wa. Bo tí ẹ jẹ́ wípé nígbà tí ó yá ìyá mi padà mọ̀ pé a lọ ra ẹja, ṣùgbọ́n ó kò nà wá. Àwọn nǹkan tí mo máa ń rántí nígbà tí mo wà ní ọmọdé mi nìyẹn. Àìmọye nǹkan oríṣiríṣi imi bí kí a bu gàárì ká bu sínú lẹ́dà. Ta bá ti bu sínú ọ̀rá, a á fi ṣúgà sí i, a ò ní bomi sí i. Gàárì sì jẹ́ ohun tó yẹ kí a máa bomi sí nínú ife ni, ṣùgbọ́n a ò, àwa ò kí ń jẹ bẹ́ẹ̀, àwa máa ń jẹ ẹ́ ní gbẹ́rẹ́fu. Ìyá mi máa ń sọ fún mi nígbà tí mo wà ní ọmọdé wípé tí èèyàn bá n jẹ gàárì gbẹ́rẹ́fu, ó máa ń fa ikọ́ fún ìyàn, ṣùgbọ́n èmi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀. Nítorí ẹ emi máa ń jẹ gàárì mi ò ní jẹ́ kí wọ́n mọ̀. Àìmọye nǹkan oríṣiríṣi ni mo ń rántí nígbà tí mo wà ní ọmọdé tí mo ti ṣe.

Tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn tí mo mọ̀ wípé bóyá wọ́n ò pọ̀ àbí tó bá jẹ́ àwọn ènìyàn tí mo mọ̀ dáadáa, mo máa ń sọ̀rọ̀ dáadáa. Mi ò ní ìrora kankan tí láti s bà àwọn èèyàn tí mo mọ̀ rí láti bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn tí mi ò mọ̀ rí ni ó máa ń fẹ́ ń ro mí lára láti lè sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ èèyàn. Bí mo ṣe ti sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ wípé mi ò kí ń ṣe èèyàn tí ó rí, mo jẹ́ èèyàn tí ojú máa ń tì, mi ò ṣe èèyàn tí ó máa ń sábà sọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Àgàgà ẹni tí mo bá rí wípé mi ò mọ̀ rí tí bá wà láàrin àwọn èrò tí mo mọ̀ pé à kí ń sọ̀rọ̀ tí mi ò mọ̀ rí mi ò ní lè sọ̀rọ̀ dáadáa. Ṣùgbọ́n tí mo bá wà láàrin àwọn ẹran tèmi tí mo mọ̀ pé àwọn mọ̀lẹ́bí mi àbí àwọn ọ̀rẹ́ mi, mo máa ń sọ̀rọ̀. Kò sí ìrora kankan tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn èniyàn.

Rárá, mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mi ò kí ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo wà ní kékeré, bí ọmọ ọdún mẹ́ta sẹ́yìn tí mo gun kẹ̀kẹ́, mo subú mo sì fi ara pa. Látìgbà náà ni ẹrù kẹ̀kẹ́ gígùn ti ń bà mí. Mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn kí máa wo àwọn èèyàn tí wọ́n bá gùn, mo sì lè kọ́ bóyá lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n nísìí, mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Bí wọ́n bá ra kẹ̀kẹ́ fún mi báyìí, mi ò lè gùn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní eré orí ìtàgé. Mo fẹ́ràn eré orí ìtàgé púpọ̀, ẹṣpẹ̀ eyí tí ó bá jẹ́ oní ogun. Eré orí ìtàgé tó bá jẹ́ èyí tí wọ́n ń jagun àbí èyí tí wọ́n ń se àwàdà níbẹ̀, mo fẹ́ràn rẹ̀ láti máa wò ó. Ó ní eré ìdárayá tí mo fẹ́ràn láti se. Orísìírísìí eré ìdárayá ni mo máa ń wò, ṣùgbọ́n èyí tí ó yá mi lára jù, òun ni eré orí ìtàgé tí ó bá jẹ́ ológun.